Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Èmi ò ń ṣe ọlọ́jà nítorí pé oníṣẹ́ ni mí. Àwọn ìyá mi àti bàbá mi ni àwọn ọlọ́jà, àwọn ni àwọn lọ́jà. Ìgbà tí mo wà ni kékeré, mo ti bá wọn tajà dáadáa. So mo mọ gbogbo, gbogbo ètò tí wọ́n fi ń tajà, mo mọ gbogbo àṣírí ọjà. Ókay ẹ jẹ́ n fún yin ni àwọn, àwọn, ẹ jẹ́ n fún àwọn ìgbà tí mo wà ni kékeré tí mo fi ń bá wọn tojà. Wọ́n ta, mommy mi ń ta òróró. So nigba ti mo ń ta òróró, màá bá wọn dúró sí ṣọ́ọ̀bù, mo máa bá wọn tajà fún àwọn èèyàn. Igbà mín, a lè bẹ̀rẹ̀ láàrọ̀ títí di alẹ́. Tí ó bá ti di owó alẹ́ yẹn, a máa bá wọn pa owó dáadáa. Ta bá ti pa owó yẹn, aa fún wọn, wọ́n á mú yẹn lọ sí ọjà láti lọ ra mí. Ba ṣe máa ń se niyẹn lójoojúmọ́ tí mo fi dàgbà, ti mo fi kúrò lábẹ́ wọn, tí mo lọ fi bẹ̀rẹ̀ tèmi náà. So nísìnyí mi o bá wọn tojà, but ìgbà mí tí m bá ti lọ kí wọ́n ní gílì, mo máa, mo máa, mo máa ń ṣe ìrànlọ́wọ́ fún wọn nídi ọjà.

Ṣé wifi rẹ yára tó? Wifi tí mò ń lò yára tó dáadáa, ó gbìyànjú gan. Mo lè pín fún anybody tó bá fẹ́, fún àwọn ènìyàn tó bá ní ìlérò rẹ̀. Wifi yẹn yára tó. Nǹkan tí àwọn ẹro bá mi sọ̀rọ̀ tó ń lò níbí bayi. Ó yára dáadáa, ó dẹ̀ wà, ó dẹ̀ kárí gbogbo dé. Ìyàwó mi ń lò, ọmọ mi ń lò, aunty mi ń lò, ẹbí mi ń lò, gbogbo àwọn tó súnmọ́ mi ń lò. Ìgbà mì, tí ìbá fowó sí, wọ́n máa bá mi jà pé, "à, wifi rẹ o ò fowó sí, ò subscribe, ò fẹ́ pín fún wa ká máa lò." Wifi mi yára, ó yára dáadáa, ó yára, ó dẹ̀ dáa fún gbogbo ǹkan tí mo máa ń lò lórí ẹ̀rọ, ní inú ẹ̀rọ. So wifi yẹn yára, ó yára dáadáa. Gbogbo ẹgbọ́n mi, àbúrò mi, ọmọ mi, gbogbo àwọn tó súnmọ́ mi tó ti lò, wọ́n ti sọ̀rọ̀ pé dáadáa pé ó dáa, ó dẹ̀ ṣiṣẹ́ déré gidi.

Irú bàtà yii wo ni o máa ń wọ̀? À, bàtà tí mo ń wọ̀ náà pé ní bàtà Adidas. Bàtà yẹn dára gan. Bàtà yẹn ó mú, ó bọ́ ẹsẹ̀ mi gidi gan. Nítorí pé tí bá ń lò, tí bá ń wọ̀ lọ síbi iṣẹ́, tí bá ń wọ̀, tí bá fi ń ṣe, tí bá fi ń sáré lára òkòwò, tí bá fi ń ṣe àwọn exercise, bàtà yẹn dára gan. Ó dára. À, ó mú ẹsẹ̀ mi, à, ó, ó mú ẹsẹ̀ mi tó, tó, tó, tó gùn. Ó, ó jẹ́ kó wà, wà, wà, wà ókay. Bàtà yẹn ó ti, à, ó ti, ó ti yọ mí ní gbogbo ìgbà. Ìgbà mí tí bá fẹ́, tí bá fẹ́ rìn lọ síbi tó jìn, tí bá fẹ́ wọ ọkọ̀, à, bàtà yẹn ó, ó dára gan. Bàtà yẹn ò ní kòkó, in short, ó wà ókè.

Èso wo ni, mi ò fẹ́ràn jẹ ju? À, èso tí mo ń jẹ ju ni èso wọ́n ń pè ní èso mango. Èso mango dà àti èso ọsàn. Ọsàn yẹn mo máa ń jẹ dáadáa. Ọsàn tí bá ti mu ọsàn báyìí, ó máa fún mi lágbára láti ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe. Tí n bá ti mu ọsàn báyìí, a mo máa ma lọ lègbẹ́ dáadáa. Ìgbẹ́ yẹn máa ma, mo ma máa lọ lègbẹ́ tó jẹ pé kò ní, kò ní kò ní kò ní jẹ́ kí n mọ̀ bóyá nǹkan ṣe mí. Tí bá ti mu èso ìgbà mo fẹ́ ṣe bà ṣe, à gbogbo nǹkan mi máa dìde bí ọmọ ọkùnrin. Èso ọsàn yẹn a, ó wà okay. Mo máa recommend it for anybody tó fẹ́ mu èso ọsàn. Èso ọsàn yẹn náà ó jẹ́ kí ènìyàn náà máa wà lighter. Gbogbo ara máa fúyẹ́. Gbogbo gbogba tó bá ti mu èso ọsàn, èso ọsàn dà fún ara, ó dà fún àwọ̀, ó dà fún Ògún náà. Ìgbà mí tí èèyàn bá mú, tí èèyàn, tí ara ẹ bá yá, tí èèyàn bá fẹ́ mu Ògún, èso, èso, èso ọsàn yẹn náà dà dáadáa. Èyẹn lè mú, ó lè máa jẹ́ kí ẹ̀yàn rí ìrọ̀rùn.

Báwo ni o máa ń ṣe ṣe irun rẹ? Irun mi ọkùnrin mi jẹ́, but àwọn obìnrin ló máa ń ṣe irun, ló máa ń gbé irun, bí ń pé wón gbé nǹkan tó ṣe pàtàkì gan. Àwọn irun àwọn obìnrin náà ni irun tó ye pé à, èèyàn máa ń lọ́wó gidi gan, èèyàn máa ń dáwó ńlá fún wọn láti fi ṣe irun. Ìgbà mí tó bá fẹ́ ṣe irun táa ń sọ yìí, tó bá ti lọ ibi tó ti ń ṣe irun yìí, wọ́n lè lo wákàtí yà. Torí pé, wọ́n lè lo gbogbo ọjọ́ láti fi ṣe irun kàn náà. Àn nkan tó máa ń gbìyànjú ju pé tó bá ti ṣe irun yẹn tán lẹ́yìn ọjọ́ mẹ́ta tó ọjọ́ mẹ́rin, wọ́n ti ṣe kíni, wọ́n ti yọ kúrò. Wọ́n á nipé irun yẹn yun wọ́n, wọ́n á nípa wọ́n láì kí irun náà, wọ́n á nipé irun yẹn ò da. Wọ́n á ní pé à, but wọ́n náà ló máa fi gbogbo ojú tó máa fi jókòó táa ti fi ṣe irun. Wáì tó máa fi rí ibẹ̀. Ẹ̀n, but tó bá jẹ́ irun ọkùnrin, à irun ọkúnrin o ní wàhálà púpọ̀. Tí a bá ti lọ ibi tí a ti ń gẹ irun, à ó máa ń rọrùn. À, nǹkan tí ó kọ̀ jẹ́ kí èèyàn máa pẹ́ bẹ́ẹ̀ ni pé bí ẹni bá ti dé ibẹ̀, èèyàn máa bá èrò nílẹ̀ níbẹ̀ yẹn. Tí a bá ti bá èrò nílẹ̀, o gbọdọ̀ jókòó, ko dúró. Tó bá tún wá dìgbà tó máa wá gẹ tiẹ̀, wàá wá jókòó, wà á sọ irun tó bá fẹ́. Tó bá jẹ́ bí punk lo fẹ́ o, tó bá jẹ́ lókọtí lo fẹ́ o, ẹ̀ jókòó, ẹni gbogbo máa ń gẹ̀. Tí wọ́n bá tún wá gẹ̀ dáadáa, ẹ̀ wá sanwó, wọ́n máa fún, wọ́n á fi òwe para láti fi pa súdà tí, ẹ́, òkú.